Nírọ̀lẹ́ àná tí mo wà pẹ̀lú ọ̀gá wa níbi iṣẹ́, ọ̀gá mi wá béèrè lọ́wọ́ mi wípé, báwo ni o ṣe má ń ṣetò àwọn iṣẹ́ àkànṣe. Mo wá dá wọn lóhùn wípé, mo má ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe nípa pípin wọn sí àtòjọ, ṣíṣe wọn ní kékeré, kí n dẹ́ ṣe, èyí tí mo rí pé ó ṣe pàtàkì kí n tó ṣe àwọn ìtọ́kù.